Sọ fún wa nípa ìgbà tí ẹ̀mí rẹ balẹ̀. Sọ fún wa nípa ìgbà tí ẹ̀mí rẹ balẹ̀. Sọ fún wa nípa ìgbà tí ẹ̀mí rẹ balẹ̀. Ìgbà tí ẹ̀mí, ẹ̀mí mi balẹ̀ ni ìgbà tí iná máa ń wà. Nísìnyìí, wọ́n ṣẹ̀ṣẹ̀ mú wọn dé nísìnyí. Ẹ̀mí mi wá balẹ̀ nítorí pé tí iná òbá sí lórí fóònù tí mò ń lò, tí iná obá sí lórí fóònù, nǹkan òkí ń dùn. Kí nìyàn fẹ́ ṣe? Ṣé èèyàn, èèyàn fẹ́ maa ma bá ara ẹ̀ rojú rojọ́ ni? Èèyàn fẹ́-- ṣé èèyàn fẹ́ ma ma dá sọ̀rọ̀ ni? Èèyàn á ṣá à ṣe nǹkan. Bóyá kẹ́ni yẹn wo tẹ́lì-- kí ẹni yẹn wo tẹlifíṣàn lórí i fóònù ẹ̀. À bí eré, bí àwọn ẹ̀ya eré Yorùbá. Bí i gbéwiri mẹ́ta bí i, eh, kọ́lé oṣó ó, kọ́lé oṣó-- àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àwọn eré Yorùbá. Àwọn eré, àwọn, àwọn òyìnbó yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àwọn eré Korean, àwọn eré Chinese àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbéèrè àkọ́kọ́ ni nípa key, ah, gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, iná tán mú wá ló jẹ́ kí ọkàn mi balẹ̀. Nítorí pé tí iná bá wà lórí fóònù, ó ma jẹ́ kí ǹkan dùn. Èèyàn, ò ṣá, èèyàn ò ṣá lè ma ma wá bá ara ẹ̀ sọ̀rọ̀. Èèyàn ò lè, ṣá lè ma ma dá sọ̀rọ̀. Èèyàn á ṣáà ṣe nǹkan tó ma jẹ́ kí inú ẹ̀ ma ma dùn. À, ìbéèrè kejì ni, ìgbà mélòó ni ó sánìyàn? Ìgbà mélòó ni ó san-s-sánìyàn? Sánìyàn? À, nígbà gbogbo ni ò. Kí n má parọ́. Nígbà gbogbo ni ò. Kí n má parọ́. Nígbà gbogbo ni. Nígbà gbogbo ni. Adúpẹ́.